Ìgbà mélòó ni o máa ń lọ fọ ẹnu rẹ lójoójúmọ́? Lójojúmọ́, mo máa ń fọn ẹnu mi lẹ́ẹ̀meji ní ojúmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Màá fọ ní àárọ̀, tí mo bá dẹ́ dalẹ́ ki n to tún sun, màá tún fọ ẹnu mi. Ó jẹ́ èébú èjì tí mo máa ń sábà fọn ní ojúmọ́.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí mo bá ṣẹ́kù. Ẹ̀n, tí n bá fẹ́ jẹ, mo lè tun gbe kana ko gbona diẹ ki n tó jẹ, but mi ò kí n dàánú. Oúnjẹ tó bá ṣẹ́kù, mo máa ń sábà jẹ ní gbogbo ìgbà tori ko dara kí eeyan máa sọ nnkàn nu.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín, nítorí pé ó máa ń jẹ́ kí ọkàn èèyàn kúrò ní inú wàhálà àti ìdààmú tó bá ń tọ́jú kọ ní àkókò yẹn. Ó máa ń jẹ́ kí ara èèyàn fúyẹ́, torí èèyàn máa ń rẹ́rìn-ín.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Mi ò kín dá, mi ò kín dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì torí pé kò kí n máa sábà lọ sórí Íńtánẹ́ẹ̀tì. Awon nkán tí bá ṣe ní ìkọ̀kọ̀ ayé mi, ó dúró síbẹ̀. Mi ò kín ń gbé fóònù kiri kí màá máa jẹ́ kí àwọn èèyàn mọ nkán tí mò ń ṣe, so ayé ìkọ̀kọ̀ mi, ìkọ̀kọ̀ náà ló máa wà kí n lọ sórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o mọ̀ bí a ti ń wẹ ìwẹ̀ oríṣiríṣi? Ìwẹ̀ inú balùwẹ̀, mo mọ̀ bó ṣe ń wẹ̀. Bó ìwẹ̀ odò ni mo mọ̀ bó ṣe ń wẹ̀ odò. Bí àwọn ìwẹ̀ bí shi yen, mi ò mọ̀ bó ṣe ń wẹ̀. Mo kò mọ̀ bó ṣe ń wẹ̀ nínú balùwẹ̀

Báwo ni ọṣẹ máa ń gbé ìró àwọn oníbàárà? Wọ́n máa, tí wọ́n bá tín rín kirí, wọ́n máa ń kọrin. Tí wọ́n bá dẹ̀tì ǹkọ́rin bẹ́yen, èèyàn máa mọ̀ pé àwọn oníbàárà náà kọjá lọ. Tí wọ́n bá dẹ́fẹ̀ ran wọn lọ́wọ́, èèyàn máa gbìyànjú láti ran wọn lọ́wọ́

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ ni, màá ń kọrin kẹ́lẹ́. Boya ni ọwọ́ àṣálẹ́ tí àwọn èèyàn bá ń sùn, tí n ba fẹ́ dárunmọ́ wọn lójú, lọ́ ti máa ń ṣe àdúrà ìkọ̀kọ̀, mo máa ń kọrin kẹ́lẹ́

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Ìgbà mí mò máa ń bínú tí bá wà nínú ọkọ̀. Bóyá tí súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀ bá pọ̀, ó lè fa ìbínú nígbà mí. Ṣùgbọ́n tí gbogbo ẹ bá ń lọ dáadáa, mi ò ní ìdí to yẹ ki fi bínú.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwo ohunkohùn? Rárá, mi ò kí ń máa ń lò ó ko si n nkan ti mo fe fi kò sí ǹkan tó dé tí mo fẹ́ fi lo ohun mi. Mo máa ń sáábà fi bayan sọ̀rọ̀. Mi ò kí ń lo bọ́ ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Ehn, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ràn láti máa gbọ́ Afrobeat. Lẹ́yìn Afrobeat, mo fẹ́ràn láti máa gbọ́ gospel náà tàbí reggae. Mo dẹ̀ like ki máa gbọ́ Fuji nígbà mi. So àwọn orin ni tí mo fẹ́ràn láti máa gbọ́ nìyẹn.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Rárá, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa ya àwòrán, à fi ìgbà tó bá ṣe pàtàkì ni mo máa fi bẹ́ẹ̀ ya àwòrán, torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí máa ya àwòrán. Àwòrán ara mi gan mi ò kí ń ya.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Ẹ̀wọ́ tí mo máa ń lò wo ní ṣe pẹ̀lú nǹkan tí mo bá ń ṣe. Mo máa ń lo ọwọ́ ọ̀tún bí mo bá fẹ́ kọṣẹ́, bo mo máa ń lo ọwọ́ òsì àti ọwọ́ ọ̀tún tí bá ń gbá lẹ̀ àbí tí bá ń ṣiṣẹ́ àbí tí bá ń fọ aṣọ. Ọwọ́ ọ̀tún ni mo máa ń sábà fi kọṣẹ́, mo máa ń kọṣẹ́ pẹ̀lú ọwọ́ òsì kankan tàbí ọwọ́ ọ̀tún.

Kí ni àwọn oun tí o fẹ́ràn lórí pizza? Mo fẹ́ràn àwọn ẹran tó máa ń kó sórí ẹ yẹn igbé mii bí cheese tó máa ń wà n bẹ̀ naa, mo máa fẹ́ràn ẹ̀. Gáàgà àwọn ẹran yẹn, àwọn ẹran yẹn ni mo fẹ́ràn jù. Nǹkan tí mo fẹ́ràn lórí pizza ni yẹn.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Ṣé o máa ń ka àwọn àdéhùn na? Ẹ́n beẹ̀ní mo máa n ka àwọn àdéhùn. Mo dè fẹ́ràn láti máa mu àdéhùn ṣẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.